Àṣà ìlù lílù ni ẹbí mi máa ń ṣe. Àṣà ìlù lílù fún òde àṣeyẹ níbí, ààh, agbo, agbo ìgbéyàwó tàbí agbo òkú àgbà. Tí a bá ti lọ sí ojú agbo, a máa ń pòwó, a máa ń lùlù, a sì máa ń, a sì máa ń jẹ́ kí ibẹ̀ dùn kó ní aririn. Tí a bá ti pòwó, a máa rí dájú wípé a lọ se àwọn ìlù yìí dáradára fún agbo tí ó bá tú kàn níwájú ní ọjọ́ iwájú láti ṣe àríyá. Àṣà ìlù lílù yìí ó jẹ́ ohun àṣà fún wa láti ìran díẹ̀ sẹ́yìn tí ó dẹ̀ jẹ́ àjogúnbá láti máa lu ìlù ní ojú agbo àti níbi àṣeyẹ níbi tí àwọn aláyọ̀ bá ti ń yọ ayọ̀. Àwọn ìlù tí a máa ń gbé lọ, àwọn ni ibi gángan, àwọn bí ìsẹ̀kẹ̀rẹ̀, àwọn bí bàtà, ìyá ìlù tó ní ṣàworo idẹ. A sì máa rí dájú wípé à mú inú àwọn ènìyàn dùn nítorí pé kan lè pè wa sí òde àríyá mìíràn nítorí ohun tí wọ́n sanwó fún ni kó le, kó le dùn kó dẹ̀ lè lárinrin. A sì máa rí àrí dájú wípé àwọn ènìyàn jó, wọ́n jó gidi gan, wọ́n sì yọ̀, wọ́n yọ̀ gidi.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ó jẹ́ ohun tí ó lágbára púpọ̀ púpọ̀ tí ó dẹ̀ máa ń, tí ó dẹ̀ máa ń pèrò tàbí tí ó máa ń jẹ́ àrídájú bí ènìyàn ṣe lè máa ṣe à, bí èyàn ṣe máa gba iṣẹ́ náà. Ìbáṣepọ̀ láàárín àwọn alábáàṣiṣẹ́ pọ̀ ó jẹ ohun tí ó jẹ́ wípé, ẹ́, ohun tó ṣe kókó, nítorí pé àwọn alábáàṣiṣẹ́ pọ̀ wà ní wọ̀n lọ́pọ̀ lọ́pọ̀ ìgbà. Àwọn ni èémí, àwọn ni ẹ̀mí iṣẹ́ náà nítorí wípé bí wọ́n bá ṣe, bí wọ́n bá ṣe, bí mo bá ṣe mú inú wọn dùn síi, bẹ́ẹ̀ náà ni àwọn náà yóò ṣe bá mi ṣiṣẹ́ takuntakun sí èyí tí ó dẹ̀ jẹ́ wípé yóò jẹ́ ìtẹ̀síwájú fún iṣẹ́ ìlú lílù tí mò ń ṣe tí ó jẹ́ àṣà tèmi. Nítorí pé tí ǹ bá mú inú àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi dùn, wọn kò ní ṣe iṣẹ́ náà bó ṣe yẹ àti dáradára pẹ̀lú òótọ́. Fún ìdí èyí, mo máa bá wọn, máa ń fẹ́ bá wọn wà nínú ìrẹ́pọ̀ láti lè bá wọn ṣiṣẹ́ nítorí kí inú wọn kó lè dùn, kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè mú, kí wọ́n lè, kin lè rí àrídájú pé wọn a ṣiṣẹ́ takuntakun fún mi. Ẹ̀, bí ẹbí ni mo ṣe máa ń, ni mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ pọ̀. Nítorí bí ọmọ ìyá mi ni wọ́n ṣe jẹ́. A kò múra bí alábáàṣiṣẹ́ pọ̀ nìkan ṣùgbọ́n a múra wa gẹ́gẹ́ bí ẹbí kan láti lè ṣe iṣẹ́ gidigidi fún àwọn oníbàárà wa kí wọ́n lè pè wá sí odẹ ẹrẹ.

Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí wípé Yorùbá jẹ́ kí n ní ìmọ̀ gidigidi nípa ajíkùtùkùtù l'òwúrò. Nítorí wípé èdè Yorùbá, òwe kan nínú òwe Yorùbá ni wípé, "kùtùkùtù báyìí ni, ni ọjà, ẹni tó bá jí l'òwúrò ni yóò rí ọjà tà, òun ni yóò sì rí ohun tó dára dára." Òwe Yorùbá kan tún sọ wípé, "ẹni tó bá jí dé odò ni yóò rí omi gidi pọ́n, ṣùgbọ́n ẹni bá pẹ́ dé ibẹ̀, èérú ni yóò pọ́n." Òun làṣẹ máa ń sọ wípé kí ayé ènìyàn kó tòrò mini mini bí omi ají fi òwúrọ̀ pọ́n. Òwe àwọn Yorùbá yìí ni mo tẹ̀lé gidigidi, òun ló jẹ́ kí n máa ń jí kùtùkùtù òwúrọ̀ láti lè bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀lẹ á máa jí níbi ọ̀sán, ṣùgbọ́n ẹni tí bá ń ṣiṣẹ́ kárakára yóò máa jí ní òwúrọ̀. Kìfàì l'òwúrò ni mo máa ń jí. Mo jẹ́ ènìyàn tí ó jẹ́ akíkanjú, tí ó sì fẹ́ràn láti máa ṣe iṣẹ́. Fún ìdí èyí, kùtùkùtù òwúrọ̀ ni èmi máa ń jí o, tí mo sì máa ń mú iṣẹ́ ajé mi tí mo máa ń mu pọ̀n láti lè ṣe é. Nítorí wípé òwúrọ̀ òun ni ọjà. Òwúrọ̀ dẹ̀ ni ẹni tí ó máa ń jí rere ni ó máa ń jí. Ẹ̀ṣe gidigidi gan ni, kùtùkùtù lè mí jí o. Kùtùkùtù òun ni ọjà, kùtùkùtù òun ni owó. Ẹni bá bá ṣiṣẹ́ ajé ní ilẹ̀ Yorùbá, ó gbúdọ̀ ó ní láti jí ní òwúrọ̀ kùtùkùtù fàì.

A ti tó bí oṣù mẹ́fà báyìí tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn nítorí wípé mi kì ń ṣe ènìyàn tí ó nífẹ̀ẹ́ láti máa rí dókítà lọ báyẹn. Nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn àṣà wa tí mo sì máa ń fẹ́ràn láti ríi wípé tí ń bá, tó bá fẹ́ ṣe bíi pé ó rẹ̀ mí díẹ̀, mo máa ń lo àwọn àgbo. Àgbo yìí ò kí ń jẹ́ kí n ní àǹfààní láti rí àwọn dókítà nítorí wípé mo gbàgbọ́, mo sì ní ìgbàgbọ́ nínú ìṣègùn ìbílẹ̀ wa èyí tí ó jẹ́ Yorùbá ní Áfríkà. Mo máa ń ló jẹ́ Yorùbá ní ilẹ̀ adúláwọ̀. Mo ní ìfẹ́ sí àgbo gidigidi gan níwà ọ̀pọ̀ ìgbà tí orí bá ń fọ́ mi tàbí tí ó ń rẹ̀ mí. Mo máa ń fẹ́ràn láti lọ já ewé tàbí egbò láti ṣe láti ridájú wípé mo gún tàbí mo sè é láti lè lò ó fún ìlera ara mi. Fún ìdí èyí mi kì í fi bẹ́ẹ̀ lọ rí dókítà. Ó ti tó oṣù mẹ́fà tí mo ti rí dókítà gbẹ̀yìn. Ó sì jẹ́ ohun tí mo ti fẹ́ràn sí láti ìgbà tí a ti bí mi. Èyí máa ń ràn mí lọ́wọ́lọ́wọ́ gidi. Ó sì máa ń dẹkùn mi láti máa ná owó sí ilé ìwòsàn tàbí sí ọ̀dọ̀ dókítà. Fún ìdí èyí mi kì í lọ sí ọ̀dọ̀ dókítà wẹrẹwẹrẹ. Àfi tí mo bá ní bóyá èyí jẹ́ àwọn olóyìnbo ń pè ní scan tí mo fẹ́ lọ ṣe tàbí x-ray. Èyí ló máa ń mú mi lọ sí ọ̀dọ̀ dókítà. Ó ti pé oṣù mẹ́fà tí mo ti lọ sọ́dọ̀ dókítà mọ́ ẹ ṣe.

Mi kì í kọ̀wé pẹ̀lú ọwọ́ nígbà gbogbo ṣùgbọ́n mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ náà. Nítorí pé nígbà tí mo wà ní ilé ìwé, ọwọ́ la máa ń fi kọ̀wé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wí pé ayé ti da ayé ọ́ làjú nísìyí, ó ti di wí pé à ń lo àwọn, àwọn ẹ̀rọ abáyéjára bí aláyélujára tí a ní àǹfààní láti kọ ìwé sí orí rẹ̀ láìlo ọwọ́. Ṣùgbọ́n láti wípé àwọn bí ìwé kan wà ní orí ẹ̀rọ amáyélujára bí ajere tí à ń kọ ìwé sí, fún ìdí èyí a kì í fi bẹ́ẹ̀ lo ọwọ́ mọ́. Ṣùgbọ́n tá bá ní ká wò ó náà, ọwọ́ náà la ṣì fi ń kọ̀wé nítorí bá tiẹ̀ lo ẹ̀rọ aláyélujára, ọwọ́ náà la máa fi kọ́ sí. Fún ìdí èyí màá sọ wí pé bẹ́ẹ̀ ni mo ṣì ń fi ọwọ́ kọ̀wé. Mo ń fi ọwọ́ kọ̀wé, ọwọ́ náà ni a fi ń kọ ìwé. Tá fi, bó tiẹ̀ jẹ́ orí ẹ̀rọ fóònù, ọwọ́ náà la ṣì fi ń kọ́ ọ́ sí. Ba tiẹ̀ lo gègé èyí tó lóyìnbòn ń pè ní bírò, ọwọ́ náà la ṣì fi ń kọ́ ọ́ sí. La ṣì fi ń kọ́ sí orí ẹ̀rọ amáyélujára. Àwọn bí fóònù tó ní nóòtì, àwọn bí táàbù, ọwọ́ náà la ṣì fi ń, la ṣì fi ń tẹ̀ ẹ́ sí tí ó ń jọ bí ìwé. Ẹ ṣe.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Ibẹ́ẹ̀re te bẹ́ẹ̀ lọ́wọ́ mi, kò fi bẹ́ẹ̀ yé mi tààrà. Ṣùgbọ́n oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ó ṣe yé mi ni wípé ká fi àkàrà mẹ́ẹ̀kọ́, àkàrà elépo ni mo sì fẹ́ràn jù láti máa jẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé èmi fẹ́ràn awon tí ó bá jẹ́ ti ìbílẹ̀ wa. Èyí tó máa ń fi epo dín àti ẹ̀wà, ẹ̀wà funfun tí a lọ̀, tí a sì fi ata bí ata wẹ́wẹ́ tàbí ata ìbílẹ̀ tí a fi sínú rẹ̀ tí a sì ṣe kini, tí a sì dín ká wá kó ẹ̀kọ́ sí ẹ̀kọ́ eléwé kí a jẹ́ oúnjẹ, oúnjẹ tí mo fẹ́ràn jù tí mo sì gba tirẹ̀. Ó wà lára ọ̀kan nínú oúnjẹ tí mo fẹ́ràn jù tí mo sì gba tirẹ̀. Nítorí wípé kì í kun inú. Ó jẹ oúnjẹ kan tí ó jẹ́ wípé ó dára láti máa jẹ ní òwúrọ̀ kí a tó lọ síbi iṣẹ́ tàbí kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́. Àkàrà jẹ́ oúnjẹ tí ó jẹ́ wípé ó sì máa ń fúnni ní okun àti agbára. Èyí tí ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó, kí ó, kí ó tutù, kí ó jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó máa sá kiri àgọ́ ara. Àkàrà jẹ́ oúnjẹ tó máa ń fúnni ní ẹ̀jẹ̀ nítorí pé òun òrò ń ṣe oúnjẹ tí ó máa ń dí ẹ̀jẹ̀. Àkàrà ó jẹ́ oúnjẹ tí ó jẹ́ wípé ó jẹ́ oúnjẹ tó dùn gidigidi gan tí mo sì fẹ́ràn láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ ní kùtùkùtù òwúrọ̀ kí n tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ mi.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ẹ̀kọ́ ìṣirò, pàápàá jùlọ ẹ̀kọ́ ìṣirò tí a ń pè ní máàsì, èyí tí àwọn olóyìnbo ń pè ní mathematics. Kókó ẹ̀kọ́ yìí mo fẹ́ràn ìṣirò púpọ̀ púpọ̀ pẹ̀lú ìṣirò owó, èyí tí àwọn olóyìnbo ń pè ní accounting. Nígbà tí mo wà ní ilé ìwé, mo fẹ́ràn ìṣirò lọ́pọ̀lọ́pọ̀ tí mo sì jẹ́ ọ̀kan nínú àwọn tó ń gbógbá orokè. Nínú kíláàsì mi nígbà náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ wípé ohun tí olùkọ́ bá ti kọ́ wa ní, ní ilé ìwé ni àwọn akẹgbẹ́ mi ò kín, ni ò kín yé wọn tí wọ́n á wá láti wá tọ̀ mí wá wípé kọ́ wa, kọ́ wa, kọ́ wa, kọ́ wa, kọ́ wa. Mi ò sì jẹ́ kí èyí kó fún mi ní ẹ̀mí ìgbéraga wípé mo mọ̀ ọ́n ṣùgbọ́n síbẹ̀ èyí tó yẹ kó fi fún mi ní ìgbéraga, mà á pè wọ́n, mà á tún kọ́ wọn. Èyí tí ó rí jẹ́ kí wọ́n ní ìmọ̀ dáradára ju bí olùkọ́ ṣe kọ́ wa lọ ní kíláàsì. Èyí ràn wọ́n lọ́wọ́ lọ́wọ́ gidi tí mo sì jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n fẹ́ràn nítorí pé mo máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìṣirò, nítorí pé mo mọ̀ wọ́n gidigidi gan. Èmi náà máa ń tọ̀ wọ́n lọ nítorí pé àwọn ẹ̀kọ́ èyí tí mi ò mọ̀ láti lọ béèrè lọ́wọ́ wọn tí a sì jọjọ gbé ọ̀pọ̀lọpọ̀ papọ̀ láti lè kọ́ ènìyàn kan tí ò bá mọ ohun kan tàbí èkejì láti lè gbé, láti lè ka àkayé àti àkayege. Mo fẹ́ràn láti máa tọ àwọn ènìyàn lọ tí màá mọ ǹkan kan nítorí pé ẹni fẹ́ ìmọ̀ ò fẹ́ ọgbọ́n.

Mo fẹ́ràn láti máa ya àwòrán nítorí wípé àwòrán jẹ́ ohun kan tí ó jẹ́ iṣẹ́ ọpọlọ púpọ̀ púpọ̀ jù lọ. Ni ọ̀pọ̀ ìgbà tí màá ya àwòrán, màá un ní bí ìmọ̀ tàbí bí òye. Mọ máa ń ní ìfúra gan bíi wípé àwọn ẹ̀mí kan wà nínú kí èèyàn máa ya àwòrán. Èyí tó máa ń gbé ìmọ̀ wá gẹ́gẹ́ bí máa ṣe yà á. Àwòrán jẹ́ ohun tó jẹ́ wípé ó ju bí àwa ènìyàn ṣe fojú wo lọ. Ó ju ohun tí àwa èèyàn fi ojú wo lọ. A máa ń ya àwòrán tó jẹ́ wípé láì rí èèyàn tà ń yà, a kàn ro ní orí. A wọ inú ẹ̀mí lọ láti lọ mú ohun tí ó wà lórí láti yà síta, láti wò wípé à tí ó ṣì bá ra mu, tí ò bá ohun tí a rò mú. Nídí èyí, àwòrán jẹ́ ohun tí ó jẹ́ wípé ó ju bí àwọn ènìyàn ṣe ń mu lọ. Èèyàn tó bá dé fara balẹ̀, kò n ṣe ohùn kohun tó le gẹ́gẹ́ bí tó le bẹ́ẹ̀ yẹn bí àwọn ṣe lé ro lọ. Ṣùgbọ́n bí ènìyàn bá fara balẹ̀, èèyàn tó bá fara balẹ̀ ni ó ń ya àwòrán láti lè ṣe àṣeyẹgẹ nínú àwòrán. Àwòrán jẹ́ ohun tí mo, tí mo fojú sí lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan, èyí tí ń ṣiṣẹ́ yàwòrán yàwòrán. Ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ní ìfẹ́ sí nítorí gbogbo ohun tó bá yà ni mo máa ń fẹ́ràn. Ibẹ̀ náà ni èmi náà ti fojú sí, tí mo sì rí wípé ohun tó dára ni. Àtígbà náà mo ń ṣe, ṣùgbọ́n mi ò fi ṣiṣẹ́ ṣe ò. Ṣùgbọ́n mọ ń ṣe ní ọ̀fẹ́, mo ṣì ń fi ṣe kini, mo ṣì ń gbádùn rẹ̀ bí mo ṣe ń ṣe.

Ah ìbéèrè ńlá lèyí o, ṣe mo ti lọ ṣọdẹ rí? Ah mo ti lọ ṣọdẹ rí lẹ́ẹ̀kan ṣùgbọ́n ohun tó jù mí rí, ah enu gan o tie lè sọ̀tàn? Nítorí pé igbó ọdẹ, ah igbó tó lágbára ni. Ǹkan a jẹ, ó ní ǹkan tí à ń pè ní ẹmirin ní èdè wa. Ti ẹmirin yìí àwọn kòkòrò tíńtín tíń ni wọ́n máa ń sábà wà nínú igbó ní ọ̀pọ̀ ọgbà. Wọ́n bá jẹ gbogbo ara e la pupa tí a sì lè pọ̀nà bí. O dé ọdẹ tí mo lọ dẹ tí mo tẹ̀lé àwọn ẹ̀gbọ́n mi lọ ní ọdún náà lọ́hùn nígbà tá a wà ní kékeré. Ǹkan jẹ mí tó jẹ́ wípé àwọn ẹ̀gbọ́n mi tí ẹ̀ ń fi mí ṣe yẹ̀yẹ ni wípé ọ̀lẹ ni mí. Àti ìgbà yìí mi kì í fẹ́ tẹ̀lé wọn lọ ṣọdẹ mọ́. Nítorí wípé àwọn kòkòrò yìí èmi àti wọn ò ń ṣe ọ̀rẹ́ rárá rárá. Ṣùgbọ́n ibi tó dáa sí i ni wípé nígbà tá a ṣọdẹ lọ́dún náà lọ́hùn, mi pa ẹran òun ṣùgbọ́n ẹran tí wọ́n pa wọ́n bù fún mi ní ibẹ̀ tó jẹ̀ẹ́jẹ̀ wípé èyí jẹ́ apá kan níbi tí ọdẹ ṣíṣe tó ti wù mí ṣe. Nítorí wípé mo gbádùn ẹran púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n ìyà tó wà níbẹ̀ kò lè jẹ́ ń ṣọdẹ. Ẹ̀kan tí mo ti ṣe mọ́ tí mo ti mú tó jù mí náà kúrò níbẹ̀ náà ni mo ti ṣe mọ́. Nínú ìdí èyí mi padà tẹ̀lé wọn lọ mọ́. Títí di àsìkò yìí ni àwọn ẹ̀gbọ́n mi sì máa ń pè mí ní ọ̀lẹ, ọ̀lẹ, ọ̀lẹ wípé kò lè lọ ṣọdẹ ṣùgbọ́n àfi kó máa jẹ ẹran. Nítorí wípé àwọn ẹ̀gbọ́n mi wọ́n kórìíra ọ̀lẹ tí ò lè ṣọdẹ ṣùgbọ́n mo kàn ṣẹ̀ nígbàgbọ́ ni wípé ọdẹ ṣíṣe kì í ṣe ọ̀nà mi. Nítorí wípé mi ò ní lè faramọ́ kí ẹmirin máa jẹ mí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, nítorí pé káàdì iṣẹ́ ó jẹ́ ohun tí a fi ń mọ irú iṣẹ́ tí mò ń ṣe. Ó jẹ́ àmì ìdánimọ̀ láti mọ̀ wípé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Fún ìdí èyí, mo ní káàdì iṣẹ́. Àwọn tí ó dẹ̀ ń tẹ̀lé mi náà tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, gbogbo wọn ni wọ́n ní káàdì iṣẹ́.

Ah! Adùn tí mo fẹ́ràn lára ice cream ònu ni pé ó máa ń tutù. Gbogbo ìgbà tí màá ṣiṣẹ́ tán ní ìrọ̀lẹ́ tàbí ní ọ̀sán, ìgba yii máa ń jáde lọ láti lọ ra ice cream ní ibi tí ó wá súnmọ́ mi. Màá rà á, mo sì máa rà wálé láti wá mú láti ríi wípé ó fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń bá ìyàwó mi náà rà wálé kí a lè jọjọ mú pọ̀. Ice cream dá gidi, ó jẹ́ oúnjẹ tó dẹ́, ó jẹ́ ohun mímu tí ó ṣe ara lóore tí ó sì máa ń jẹ́ kí ọpọlọ ẹ̀yàn tutù láti lè ronú àti láti lè ka ìwé láti lè ronú fún iṣẹ́ ọjọ́ kejì bó ṣe máa ṣé. Ice cream jẹ́ ohun tó dára gidigidi ni ẹ̀ṣe.

Ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni wípé ní ọ̀pọ̀ ìgbà tí òjò bá rọ̀ kò kí ń jẹ́ kí a rí iṣẹ́ ṣe gidigidi nítorí wípé òjò má ń jẹ́ ìdíwọ́ fún iṣẹ́ mi àti wípé àwọn oríṣiríṣi ìdíwọ́ àti ìdojúkọ ni a má ń dojúkọ ní ibi iṣẹ́ tí ó jẹ́ ohun tí kò fi inú mi dùn. Ṣùgbọ́n a ti gbàá gẹ́gẹ́ bí àwọn ìdojúkọ tí ó má ń wà nínú iṣẹ́ tí a sì má ń wò ó. Tíìì, ṣùgbọ́n èyí kò jẹ́, kò jẹ́ ohun tí ó má, tí ó máa jẹ́ kí iṣẹ́ wa kí ó sú wa nítorí wípé a ti mọ̀ wípé kò lè máa dùn ní gbogbo ìgbà. A sì mọ̀ wípé ibi tí a ti ń rí owó ni. Fún ìdí èyí, gbogbo ìdojúkọ tí a bá dojúkọ, a máa gbìyànjú láti ríi wípé àdojúkọ a sì ṣe kí ni a sì ṣẹ́gun rẹ̀. Fún ìdí èyí, àwọn ìdojúkọ tí èmi ń dojúkọ ní ibi iṣẹ́ mi kò ń ṣe ohun kan tí ó ní gbòngbò jù bẹ́ẹ̀ lọ tàbí tó bẹ́ẹ̀ nítorí wípé mo sì máa ń gbaradì fún àwọn ìdojúkọ yìí tí mo sì máa ń ṣẹ́gun rẹ̀ tí mà á sì lè ṣe iṣẹ́ náà bí ó ṣe dára àti bí ó ṣe tọ́.

Mi kì n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé èmi ní ìgbàgbọ́ wípé kò sí ohun kankan tó yẹ kí ó da èmi àti èèyàn tó wà nínú ọkọ̀ pọ̀. Nítorí pé ọkọ̀ elérò ni, a sì, a dẹ̀ mọ́ra rí inú ọkọ̀ láti pàdé. Fún ìdí èyí kò sí ohun tó yẹ kí ó máa bí mi nínú. Ṣùgbọ́n ní ìgbà díẹ̀ díẹ̀ ni àwọn awakọ̀ tí ẹ máa ń bí ni nínú nítorí pé pẹ̀lú ìwà wèrè tó wà lọ́wọ́ wọn, ó máa ń jẹ kí wọ́n bíni nínú, nítorí pé wèrè ló pọ̀jù nínú wọn, wọn sì mọ̀ bí a ṣe máa ń bá ni sọ̀rọ̀, nítorí pé jàgídíjàgan pọ̀ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n èyí kò kì njẹ́ ohun tó máa ń bá mi lọ́kàn jẹ́ púpọ̀pọ̀ nítorí pé mo ti mọ̀ won mọ̀ ìwà wọn. Fún ìdí èyí, gbogbo ohun tan bá ń sọ mi kì í tẹ́tí sí i. So.

Irú kọ̀mpútà tí mo ń lò, òun ni kọ̀mpútà laptop yìí tí à ń pè ní HP. Irú kọ̀mpútà yìí ni mo ń lò nítorí pé ó dára, ó sì jẹ́ pé kì í hà. Ó máa ń lọ gerege bí mo bá ṣe ń tẹ̀. Èyí ni ohun tí mo ti ń lò láti bí ọdún díẹ̀ sẹ́yìn, tí ó sì jo wípé yá tí mo rí owó díẹ̀, màá pàrọ̀ rẹ̀, màá sì nítorí pé àwọn kan ti jáde tí ó jẹ́ HP náà tí ó tu lágbára jù bẹ́ẹ̀ lọ, tí ó sì máa mu iṣẹ́ mi yá. HP ni ẹ̀rọ kọ̀mpútà tí mò ń lò. Ẹ ṣé.

Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní òrékòrè nítorí wípé gbogbo iṣẹ́ tí mo bá ṣe ímélì mi náà ti máa ń fún mi, ni wọn ti máa ń tẹ àtẹ́ranṣẹ́ sí mi nítorí wípé kí n lè rí àti wípé kí ìgbà náà tí wọ́n pè mí sí iṣẹ́ kó má ṣe lè kọjá lọ. Èyí túmọ̀ sí wípé gbogbo ìgbà ni mo máa ń wo ímélì mi tí mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀. Àti pàápàá jùlọ, ẹ́, ǹkan kan wà tí ó jẹ́ wipé ó máa ń ta mi lólobó tí ímélì bá ti wọ inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ó ti sọ fún mi, ti èyí tí a, tí a, tí a han ní orí, orí ẹ̀rọ ìléwọ́ mi bó tilẹ̀ wù ú, bó ti dìdídi wu nǹkan tí n ba n ṣe ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èyí á fi sí i wípé, à, ẹ̀yàn kan tí ímélì rẹ̀ ni màá wà lọ ṣe àṣe àyẹ̀wò rẹ̀ tí màá wò wípé òótọ́ ni mo ti ní ímélì kan tí ó ti wọlé tó jẹ́ tuntun èyí tí màá sì ṣe àyẹ̀wò rẹ̀. Èyí jẹ́ ohun kan tí ó jẹ́ kí n màá ṣe àyẹ̀wò ímélì mi ní òrékòrè.

Mi kì í wọ nǹkan kan nígbà tí mo bá lọ sùn nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn ooru rárá. Rárá, rárá, rárá, rárá, rárá. Fun idí eyìí mi kì í wọ nǹkan kan lọ sùn nítorí wípé tí n bà wọ̀, ìnira ló máa ń jẹ́ fún mi. Nítorí pé, pàápàá jùlọ nígbà tó ti jẹ́ àsìkò ooru láwà, mi kì í wọ nǹkan kan sùn. Nítorí wípé mi ò fẹ́ràn ooru rárá, rárá. Èmi àti ooru a ti ẹ̀ ṣe pọ̀. Èyí jẹ́ ohun tó jẹ́ wípé mo máa ń fẹ́ràn láti dáwà nítorí pé kí n lè bọ́ aṣọ, kí n má ṣe wọ nǹkankan sùn. Ṣùgbọ́n ní igbà tó bá ṣe wípé àwọn ènìyàn wà lọ́dọ̀ mi, bóyá wọ́n wá kí mi tí a jọ fẹ́ sùn yàrá kan, mo máa ń fẹ́ràn láti wọ àwọ̀ tẹ́lẹ̀. Èyí tó jẹ́ bí ṣòkòtò penpé láti wọ̀, tí ó lè bo ara níwọ̀nba. Ṣùgbọ́n aṣọ tí òke, mo máa ń yan dànù ni. Nítorí wípé mii fẹ́ jẹ kí ooru ki ó mú mi. Mi ò fẹ́ràn rẹ̀ rárára. Èmi àti ooru ò ṣe ọ̀rẹ́. Mo fẹ́ràn òtútù ju ooru lọ níwọ̀n gba ní gbogbo ìgbà. Àfi nǹkan tó lè mú mi wọ aṣọ sùn ni wípé kí ó má tí bí ara mi ò bá fẹ́ yá díẹ̀, èyí tó fẹ́ má fa òtútù inú, òun ni ó máa ń mú mi wọ aṣọ ní ìgbà mìíràn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí n bá ti wà, tí mo wà dáradára tí ara mi yá ni mo máa ń wọṣọ, ni mi ò kí ń wọṣọ sùn. Nítorí pé ooru, mi ò fẹ́ràn ooru rárárá àti èmi àti ooru a kì í ṣe ọ̀rẹ́. Mo máa ń bọ aṣọ mi sùn ni. Màá lè sùn dáradára. Màá sì lè là álá tí ó dára. Èyí ni ohun tí mo fẹ́ràn si tí mo sì máa ń ṣe ní gbogbo ìgbà. Mii fẹ́ràn aṣọ láti má wọ̀ sùn.

Bẹ́ẹ̀ni mo ti béèrè ìrànlọ́wọ́ rí nítorí wípé kò ṣẹ́ni tó mọ̀ tán. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe ní orí ẹ̀rọ ni mo máa ń béèrè ìbéèrè tàbí ìrànlọ́wọ́ pé kó lè tọ́ mi sọ́nà. Èyí jẹ́ ohun tí ó ń mú inú mi dùn gidigidi nítorí wípé ohunkóhun tó bá rú mi lójú kíákíá ni màá ti tẹ̀ ẹ́ láti lè béèrè lọ́wọ́ olùṣètò ẹ̀rọ láti lè ṣe é ní kíákíá, láti lè mọ ohun tí mo fẹ́ ṣe àti láti lè ṣe é kí ó sì ṣe bó ṣe yẹ kó rí. Ohun tó dára ni mi ò kí ń fi ìtìjú kó ààrùn. Kíákíá ni màá ti lọ béèrè wípé báwo ni kí n ṣe ṣe é, báwo ni kí n ṣe ṣe é tí ó sì tọ́ mi sọ́nà tí màá sì ṣe bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́, nítorí wípé́ ibi iṣẹ́ tí mo kọ́, iṣẹ́ tí mo kọ́ ìgbà tí mo fẹ́ ṣe àṣeyẹ́ge, tí mo ṣe àṣeyẹ́ge, ó ní aṣọ kan, èyí tí àwọn olóyìibo máa ń pè ní graduation gown. Èyí náà ni Yorùbá tún mọ̀ sí aṣọ àkàyọrí. Èyí tí ó fi hàn wípé́ lóòótọ́ ni mo kọ́ṣẹ́ tí mo sì, tí mo sì parí rẹ̀, tí mo ṣe àṣeyẹ́ge. Èyí tí àwọn olóyìibo ń pè ní freedom, òun ni mo ṣe tí mo sì gba, ẹ́, ìwé àkàyọrí èyí tí olóyìibo ń pè ní certificate, tí mo sì wọ aṣọ àkàyọrí náà. Mo sì ya, mo ya, mo ya foto níbí mo ṣe ṣétán. Bẹ́ẹ̀ni, ọ̀ ṣe.

À, ojoojúmọ́ ni mó ń kọ́ nǹkan tuntun nítorí wípé ọgbọ́n ò pín sí bí kan. Ojoojúmọ́, ojoojúmọ́ bí ó ṣe ń lọ làwàá tẹ̀lé, bó ṣe ń dé, bí ọgbọ́n ṣe ń dé, bí oríṣìíríṣìí ìmọ̀ ṣe ń dé, bẹ́ẹ̀ náà ni à ń kọ́ ohun tuntun mọ́ra mọ́ra mọ́ra ibi iṣẹ́. Títí tó fi di àná tó fi di èní ni mó ṣe kọ́ nǹkan tuntun tuntun tuntun tuntun tuntun níbi iṣẹ́. Nítorí wípé ojoojúmọ́ là ń kọ́ nǹkan ṣe tí a sì ń, tí a sì ń ní ìmọ̀ si. Nítorí wípé ọgbọ́n ò, ọgbọ́n ò pín sí bí kan. Ojoojúmọ́ bojú de ẹ ṣe ń mọ́ ni ayé ń, ní ayé ń yípo ni ayé sì ń tẹ̀síwájú. Fún ìdí èyí, ojoojúmọ́ ni mò ń kọ́ nǹkan tuntun ṣi.

A, mo ti dúró ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí ní ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tí wọ́n jí lọ tí òlè gbe lọ. À o jẹ́ nǹkan tó ní agbára nígbà náà nítorí pé ó ti mọ́ mi lára kí ẹ̀rọ yìí máa wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà àti lílò rẹ̀ nítorí pé lára iṣẹ́ náà tí mò ń ṣe kò sí bí mo ṣe fẹ́, kò sí bí mo ṣe fẹ́ ṣiṣẹ́ náà tí mi ò ní lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ibẹ̀ ni àwọn olùbárà, oníbàárà mi máa pè mí sí tàbí kí wọ́n tẹ àtẹ̀ránsẹ́jíṣẹ́. Fún ìdí èyí o jẹ́ nǹkan tó, tó nimí lára fún gbogbo ìgbà náà. Nígbà tí mi ò rí ẹ̀rọ abáni ayárabíàṣá fún ọjọ́ kan tí mi ò rí lò, o jẹ́ ohun tí ó lágbára. Ara mi ò lé lẹ̀ ní gbogbo ìgbà náà. Ṣùgbọ́n fún ìwọ̀n ìgbà díẹ̀ ni kò ju bí ọjọ́ bí méjì lọ tí mo ti wá láti ṣe sí ọ̀rọ̀ ara mi tí mo ti wá òmíràn tuntun láti máa lò.

Aà, mo ní orúkọ ẹnà gidi jẹ o. Orúkọ ẹnà gidi jẹ mi máa tóbi méjì. Nítorí pé níbi tí a ti ń dàpàárá ni wọ́n ti fún mi ní orúkọ yìí. Àwọn ọ̀rẹ́ mi ló sì fún mi. Ìkan ni ń jẹ́ Gbátayẹ́rọ́, tó jẹ́ wí pé ìgbà tí ìyá mi bá ti bẹ̀ mí ní láti lọ ọ̀lọ̀ ata, a máa sọ wí pé gbáta yẹn lọ sí ẹ̀rọ. Àwọn ọ̀rẹ́ mi ló wá sọ pé Gbátayẹ́rọ́. Ó ní orúkọ ẹnà gidi jẹ tí mo ní àti Ojígọ́bì. Nítorí pé fìlà tí mo máa ń dé ńgbà náà, òun náà fi ń pè mí ní Ojígọ́bì. Fún ìdí èyí mo ní orúkọ ẹnà gidi jẹ. Ọ̀pọ̀ ìgbà tó bá pè mí ní orúkọ ẹnà gidi jẹ yìí ni kì ń dùn mọ́ mi nínú rárá. Nítorí pé olówó burúkú ni àwọn ọ̀rẹ́ mi. Ó sì máa ń dùn mí nítorí wèrè ni wọ́n. Ní ìdí èyí mo ní orúkọ ẹnà gidi jẹ.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ó pọ̀ ní oríṣiríṣi bíi kí a ṣiṣẹ́ fún olù oníbàárà kí ó yárí wipé òun ò ní san ká ti jọ jọ fẹnu kò sí wípé báyìí la ṣe máa ṣe, òye báyìí ni wàá san kó wá di wipé kó sanwó kó di wípé ó di gòbé. Ìgbà náà ni wàá máa gbọ́ ẹ́n kò ṣe e dáadáa àbí pé kíni kan ibi wọ́ ibi ṣe kíni kan mi ò ní fún ẹ ní owó rẹ pé àbí pé kíni kan. Fún ìdí èyí ohun tí à ń dojú kọ awọ̀n ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ ó pọ̀ lóríṣiríṣi. Oríṣiríṣi ẹgbín ni a máa ń rí láti àwọn ọ̀dọ̀ oníbàárà wa tí wọ́n á máa fi lò wá ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó jẹ́ wipé kò ṣe, kò ṣe àjòjì tí ó dẹ̀ jẹ́ wípé ohun tí agbára dì ní fún láti máa, láti máa ní ìdojúkọ rẹ̀ níwọ̀n ìgbà tí a bá ń ṣe iṣẹ́ náà. Fún ìdí èyí àwa ti gbà a ní kámú ṣùgbọ́n ohun tí a sáa máa ń múra ni wípé kí ń ṣe dáadáa, kí ń ṣe iṣẹ́ wọn dáadáa, kí wi ọkàn tèmi mọ́, kí wọ́n dẹ̀ lè ṣe kíni, kí wọ́n dẹ̀ lè sanwó tèmi.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, ó ní ilé ijó nítorí wípé mo jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn orin púpọ̀ jùlọ. Nítorí pé orin máa ń wò mí ní orí, tó dẹ̀ jẹ́ pé ìwọ̀ ìgbà tá bá ti ń kọrin, orin gidi tó bá ti mú inú mi dùn, ló ma mú inú mi dù, tí ó sì máa ń, ó sì mú ara mi dá dáadáa. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa lọ ilé ìdárayá, ilé ijó láti lè lọ dára mi yá nígbà tí wọ́n bá ti ń kọ orin, pàápàá jùlọ àwọn orin ìbílẹ̀ wa ní Áfríkà. Àwọn orin oríṣìíríṣìí tí a, tí a máa ń kọ tí a sì máa ń gbọ́. Èyí máa ń jẹ́ kí orí mi wú púpọ̀ púpọ̀ jùlọ.

À, mo máa ń lọ sọ́jà ní òrékóòrè. Ó lè má jẹ́ ọjà tí wọ́n ná ní ọjọ́ márùn márùn o, ṣùgbọ́n àwọn ọjà tí wọ́n ná ní ojoojúmọ́ mo máa ń fẹ́ràn láti lọ síbẹ̀ láti lọ ra oríṣìíríṣìí, nítorí pé mo jẹ́ ènìyàn kan tí ò kí ń ra oúnjẹ jẹ. Fún ìdí èyí, mo máa ń lọ sí ọjà ní òrékóòrè. Bóyá bí ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ mo máa ń lọ sọ́jà láti lọ ra gbogbo àwọn nǹkan tí mo bá nílò àbí èyí tó ń jẹ mí níyà tí mo fẹ́ fi dáná, nítorí pé mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mì í dẹ̀ kí ń fẹ́ràn láti lọ sí ilé ìta oúnjẹ láti lọ ra oúnjẹ tí mo mọ̀ bí wọ́n ṣe pèlò rẹ̀. Fún ìdí èyí, mo máa ń fẹ́ láti lọ ra nǹkan mi fúnra mi láti sèe àti láti jẹ. Fún ìdí èyí, mo máa ń lọ sí ọjà lóòrèkóòrè láti lọ ra àwọn nǹkan bí ata, bí àwọn èlò ọbẹ̀, àwọn bí ẹran àbí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìdí èyí, mo máa ń lọ sí ọjà lóòrèkóòrè.

Ọ̀nà tí mo fi ń gba iyì pọ̀ gidigidi, pa pa jù lọ níbi iṣẹ́ mi tí màá ń lùlù tàbí tí màá ń ṣe ohun kan fún àwọn oníbàárà mi. Nítorí pé mo máa ń fi agbára pẹ̀lú gbogbo okùn mi láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Èyí máa ń jẹ́ kí n gba iyì láti ọ̀dọ̀ oríṣìíríṣìí àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí, ó máa ń jẹ́ kí wọ́n gbé oríyìn fún mi wípé, "à, o máa ń lùlù o" tàbí "o máa ń ṣe dáadáa o". Oríṣìíríṣìí iṣẹ́ ló wà lọ́wọ́ mi tí mò ń ṣe, mò ń bá eeyan kọ́lé, mò sì máa ń bá eeyan ṣe ohun tó bá ti ẹ̀tí jọ mọ́ orin. Kí ìdí èyí tí màá ti ṣe, èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn gbé oríyìn fún mi wípé, "àáà, ìwọ má dẹ̀ tún ṣe yàtọ̀ o, ìwọ má dẹ̀ tún gbọ́n yàtọ̀ o". Èyí máa ń jẹ́ kí n gba iyì ní ọ̀pọ̀ ọ̀pọ̀ ọgbà. Èyí tí ó sì máa ń jẹ́ kí orí mi kí ó wú, kí inú mi sì dùn láti lè ṣe iṣẹ́ ṣe dáadáa si.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá sín ni mo máa ń nu imú mi àti wípé mo máa ń kúrò ní àárín àwọn ènìyàn nítorí wípé, nítorí wípé Yorùbá ka sísí sí pé kí a má ṣe kó ran ẹlòmíràn. Ní n idíẹ̀ yìí tí gbogbo ìgbà tí màá ti sín ni mo máa ń yẹra fún àwọn ènìyàn nítorí pé ìmí le máa bọ̀. Nígbà tí èmi bá dé màá ti yẹra fún àwọn ènìyàn tàbí kí n fi ọwọ́ bo imú láti má ṣe rí wípé mo díwọ́ àlàáfíà ẹlòmíràn tàbí ẹnikẹ́ni tó bá dúró sí ẹ̀gbẹ́ mi ní àsìkò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà nítorí wípé torí bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ mi ṣe sọ mí ní òjígọ̀bì nítorí pé fìlà gọ̀bì ni mo máa ń dé, èyí tí ó máa ń ṣẹnu rẹ̀ sí iwájú. Tó sì jẹ́ wípé ó máa ń yẹ mí púpọ̀ púpọ̀ níwọ̀n ìgbà tí màá ti wọ aṣọ èyí tó jẹ́ aṣọ bí i bùbá àti ṣòkòtò ní ìpínlẹ̀ wa. Ọ̀pọ̀ ìgbà tí màá wọ aṣọ òyìnbó èyí tí àwọn ènìyàn òyìnbó ń pè ní ṣáàtì ni mo tún máa ń fi fìlà sí nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn àṣà wa gidigidi.

Àkókò kan ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ nítorí wípé èmi ní ìgbàgbọ́ pé tí èèyàn bá ti jẹ oúnjẹ alẹ́, kò tún dá ki èèyàn jẹ ní ẹ̀ẹ̀mẹjì nítorí wípé oúnjẹ alẹ́ ni kò sí àkókò láti ṣe eré ìdárayá láti wípé kí oúnjẹ náà lè dà. Nítorí náà ni ó jẹ́ kí máa ń jẹ oúnjẹ ní àkókò kan. Mo sì máa ń jẹ ní kíákíá kó tó di pé alẹ́ lẹ́dimúdimú nítorí pé kó lè dà kí n lè rí oorun sùn, kí n lè rí ẹ̀gbẹ́ lé filélẹ̀ dáradára. Nítorí wípé ọ̀pọ̀ ènìyàn ló má ń jẹ oúnjẹ alẹ́ ní bíi ẹẹmẹta tí wọ́n á sì jẹ́ tojẹ́ wípé oúnjẹ náà ati sún mọ́ alẹ́, wọ́n ò ní lè sùn. Èyí ò ní fún wọn láàyè tàbí kó fún oúnjẹ náà láàyè láti dà kí wọ́n lè sùn. Èmi ò kín ṣe bẹ rárá rárará nítorí wípé oorun ṣe kókó sí mi.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi o ọ̀lúojúmọ́ sì ni, nítorí wípé fóònù mi máa ń wà lọ́wọ́ mi, fóònù mi dàbí, ó dàbí ẹni kejì mi ni, bẹ́ẹ̀ni fóònù mi ṣeri tí n bá rí ara mi ò kín lélẹ̀. Fún ìdí èyí fóònù mi máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà, ẹ gẹ́gẹ́ bí àkájùwèé tàbí fún, fún èyí tí àwọn olóyìnbo ń pè ní example. Tí o bá sí fóònù lowọ̀ mi, èyí tí mò ń ṣe, tí mò ń ṣe báyìí báyìí lọ́wọ́ kò lè ṣe é ṣe. Fún ìdí èyíí òun ló jẹ́ kíí fóònù mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó ma wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà tí fún ìlò kin lè máa rí lò ní àsìkò àbí sí tí àsìkò tí àwọn èèyàn bá tẹ àtẹ̀ránsẹ́ jíṣẹ́ fún mi láti lè ṣe tàbí láti lè dáwọn lóhùn fún ìbéèrè wọn.

Orin Sunny Adé ni mo fẹ́ràn jùlọ àti orin Baba wa Obe, Ebenezer Obe. Ó jẹ́ orin tó mú ọgbọ́n dání, èyí tó sì mú, tó sì mú ìmọ̀ gidigidi dání. Àwọn ìlù inú rẹ̀ àti àwọn jìtà àti àwọn ètò oríṣìíríṣìí ohun èlò orin tó wà nínú rẹ̀, ó jẹ́ èyí tó jẹ́ wípé ó ma ń wọ ènìyàn ní agbárí tí ó sì má ń gbé ni lọ síbi tí ènìyàn kò mọ̀. Nítorí wípé àwọn méjèèjì náà wọ́n jẹ́ èèyàn gidi, wọ́n jẹ́ olórin ńlá, olórin tó ń kọ orin tó mú ọgbọ́n wá tí wọ́n sì ń fi wọ́n yọ gà ní gbogbo ìgbà. Àwọn bàbá tí à ń wò ni yẹ́n tí wọ́n ń kọ orin tó jẹ́ wípé ó mú ọgbọ́n àti ìmọ̀ wá fún wa.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó pọ̀ tó fún àkàwé, yóò pọ̀ tó lítà méjì sí mẹ́ta ní ojoojúmọ́ nítorí pé mo máa ń mu omi gidi. Nítorí pé ọ̀pọ̀ àrùn tó wà ní ara ni omi máa ń lé sígbó, tí ó jẹ́ wípé omi dára dára jù bẹ́ẹ̀ lọ. Ó máa ń jẹ́ kí ara kí ó tutù, kí ara sì jí pépé, kí gbogbo ohun tó wà ní ara kí wọ́n lè ṣiṣẹ́ wọn bó ṣé tọ́ àti bó ṣé yẹ. Fún ìdí èyí, omi dára púpọ̀ púpọ̀ jùlọ, tí ó máa ń jẹ́ kí ènìyàn hùwà, tí ó máa ń jẹ́ kí ènìyàn ní okun, ó máa ń jẹ́ kí ènìyàn ní agbára tí ó tó àti tí ó dájú. Páápàá gẹ́gẹ́ bí ọmọkùnrin, omi dára. Fún ìdí èyí, mo máa ń mu tó lítà kan sí mẹ́ta ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà nítorí wípé mi ò ń ṣe oníjàgídíjàgan. Mo sì níí ara ti o jẹ wí pé mo mọ́jútó ní gbogbo ìgbà. Fún ìdí èyí, kò sí àìsàn kankan ní ara mi àti wípé àlàáfíà ni tèmi. Àlàáfíà náà ni mo sì fi ń rìn. Mi ò ń ṣe onijagidijagan ènìyàn de bí tí a máa rí àwọn kan ti o ni jẹ ki n ní àlàáfíà ti wọn máa lé mí kiri. Èyí jẹ́ ohun tí ó fi mi lọ́kàn balẹ̀ nítorí pé mi ò ṣe oníjàgídíjàgan. Máa jẹ́ rọra máa lọ tèmi ní ìrọ́wó ní ìrọ̀sẹ̀.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín ní ojúmọ́. Ìgbà tí mo bá kọ́kọ́ jí l’òwúrọ̀, màá fọ eyín. Ki n tó jẹun tí bá ṣe jí l’òwúrọ̀ ni màá ti kọ́kọ́ lọ fọ eyín mi tí máa sì rí ìdájú pé ó mọ́ tóní tóní tóní tóní. Ìgbà tó bá sì tún di alẹ́ nígbà tí màá jẹ oúnjẹ alẹ́ tán pátápátá tí mo fẹ́ lọ sùn, màá fọ eyín mi. Màá tún ríi pé ó tún mọ́ tóní tóní tóní láti lè ní afẹ́fẹ́ rere, èyí tí olóyìnbo ń pè ní fresh breath. Láti lè mọ̀ wípé èyí dára dára tó dára ni ó ń jáde lẹ́nu mi. Láti má jẹ kí eyín máa rùn. Ìmọ́tótó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, ó ṣe kókó ó sì ṣẹ́gun ààrùn gbogbo.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò. Èyí tí àwọn olóyìnbó ń pè ní video call, tí àwọn kan jẹ́ tún gé kúrú sí VC. Mọ́ máa ń ṣe ìpè vídeo dáradára dáradára. Ó jẹ́ nǹkan tí ó dára jùlọ ní ohun tí àwọn òyìnbó tí wọ́n gbé wá tí wọ́n fi ṣe ohun ìmọ̀ rere tó wà ní orí ẹ̀rọ aleyu, ayélujára. Nítorí pé gbogbo ohun tí èèyàn kan máa ń ṣe, ẹni tó ń pè gẹ́gẹ́ bí tàbí bíi, bí i ololùfẹ́ méjì tàbí bàbá àti ọmọ tí ìkan wà ní ilu òyìnbó, tìkan wà ládúwọ̀ ní ilẹ̀ adu, adúláwọ̀. Wọ́n léjọ̀jọ̀ máa péra wọn kí wọ́n sì máa rí ohun kejì tí wọ́n ń ṣe. Video call túṣì dá ìpè fídíò. Ó dára láti máa wò wípé láti máa ṣé nítorí wí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti mọ nǹkan nípa ìpè fídíò láti máa, láti máa bá wọn sọ̀rọ̀ tàbí láti máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì tí a fì han ara wa wí pé báyìí ni wà á ṣe ṣe. Láti ẹ ṣe wí pé ẹni náà wá tí wọ́n ríra ní ojúkòjú láti bá ara wọn ṣe. Èyí ni wọ́n lè ṣe nípasẹ̀ ìpè fídíò.

Ìrọ̀rí méjì ni mo máà ń lò, ṣùgbọ́n ìrọ̀rí kejì ó jẹ́ ohun tó kàn wà níbẹ̀ fún àlejò bóyá tí àlejò bá wá, ṣùgbọ́n ìrọ̀rí kan ni mo sábà máa ń lò ni mo máa ń lò jù. Ìrọ̀rí ẹyọ kan, òun ni mo máa ń lò tí màá ti wà dáradára, nítorí kò sí bi mo se fẹ́ lọ ìrọ̀rí méjì, orí kan péré ni mo ní.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó bá kù, èyí tí olóyìnbo ń pè ní leftovers. Mo máa ń jẹ dáradára. Ìmọ̀, ẹ́, Yorùbá gẹ́gẹ́ bí Yorùbá a tiẹ̀ ní ìgbàgbọ́ wípé ọbẹ̀ tó bá ti ṣe díẹ̀ bí ọjọ́ bí méjì ló máa ń dùn jù tàbí ẹ̀bà tí a bá ti tẹ̀ ní ọjọ́ kejì, wípé bẹ́ẹ̀ni ọbẹ̀ ni ẹ̀bà náà máa ń dùn tó tó máa ń wà, tó máa ń wà pa sí tí a sì, tí a ṣe, tí a ṣe kí ni, tí a yí ọbẹ̀ padà tí a gbegbóná tí a sì tọ̀ lèlórí tí à jẹ, èyí máa ń dùn gidi tàbí ọjọ́ kejì tí à wú jẹ, ó máa ń dùn dára dáradára. Ó sì j'ọun kan tí mo ti máa ń jẹ láti kékeré mi tí mo sì fẹ́ràn sí, tí mo sì máa, máa nífẹ̀ẹ́ àti máa jẹ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tàn ìkíni lórí fóònù mi, pàápàá jùlọ fún àwọn tí wọ́n ti, tí ó ti pẹ́ tí mo ti gbóhun wọn mọ̀ tàbí tó pẹ́ tí mo ti rí wọ́n mọ́. Ohun tí ó kù ní pé kí ń tàn ìkíni fún wọn, kí n sì mọ̀ bóyá wọ́n wà ní àlàáfíà àti àyè ara wọn. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe nítorí wí pé mo fẹ́ràn kí gbogbo àwọn tí mo mọ̀ kí wọ́n wà ní ayọ̀ àti àlàáfíà. Èyí ti ran mi lọ́wọ́ jù, èyí tó fi jẹ́ wípé tọ́ bá ṣe pé ayé ìgbà tí ìkíni ò sí ni, tí ènìyàn a fi gbé ọkọ̀ lọ sí ibùdó láti lọ bẹ̀rẹ̀ tàbí tí èèyàn a fi tí ìtẹ́ránṣẹ́ jíṣẹ́. Èyí ni tí òlòyìnbó ń pè ní letter, tí á, tí èyí á gba ọjọ́ púpọ̀ láti rí i pé ó ríhẹ́ sí àtẹ̀ránṣẹ́ tó tẹ́. Sùgbọ́n ìtàn ìkíni tí ó wà lórí fóònù kíákíá ni wà á gba àtẹ̀ránṣẹ́ tàbí dáhùn sí ohun tí o béèrè.

Dín ìgbà kékeré mi, gàrrí ni mo fẹ́ràn jù láti má a mu nítorí ohun tí wọ́n ti fi kọ́ wa nìyẹn ní ọ̀sán. Èyí ló yi mọ́ mi dàgbà tí ó jẹ́ wípé gàrí àti kúlíkúlí tàbí omi tútù ni mo máa n mu ní ọ̀sán. Ṣùgbọ́n nígbà ọ̀gbà tí owó bá ti wà ní ọwọ́ mi, mo máa n ra ẹja kíká tó jẹ́ ẹja díndín si. Èyí tí ó máa ń jẹ́ kó dùn púpọ̀púpọ̀ tí ó sì jẹ́ kí ó máa ń mú orí mi wú láti mu gàrí náà ní ọ̀sán. Èyí ti jẹ́ ohun tó yi mọ́ mi tó jẹ́ wípé ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà ni ní ọ̀sọ̀ọ̀sán.

Ọjọ́ márùn ún péré ni mo ní fún ìsinmi ọdún, n torí pé kò ṣeré, kò ṣeré rárá, rárá, rá. Ó ní ohun tí mò ń lé, ó sì lóhùn tó ń lé mi. Bí mo ṣe ṣe ọdún tán, ọ̀y Ọjọ́ kẹta tàbí ọjọ́ kẹrin láti bẹ̀rẹ̀ o iṣẹ́ tí oníkálukú ti padà sí ẹnu iṣẹ́ rẹ̀, tí mo ti ti bẹ̀rẹ̀ nítorí pé ó lóhùn tí mò ń lé. Mo ní mo, mo, mo fẹ́ràn owó púpọ̀ tí ó sì jẹ́ wípé mo ní láti ṣiṣẹ́ láti lè rí owó kí n lè fi san àwọn nǹkan kan tó wà níwájú mi. Nídìí èyí ọjọ́ márùn ún ni mo fi ní ìsinmi fún ọdún.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ nítorí wípé bó ṣe máa ń rọ̀ tí ó sì máa ń dùn. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ tí ó jẹ́ wípé àìrí ẹ̀fọ́ náà ni ó máa ń mú mi jẹ ẹ̀fọ́ míràn tí mo sì máa ń pèlò pẹ̀lú irú tó dára pẹ̀lú ata tí ó dára láti sè tí ó jẹ́ wípé ó sì máa ń dùn. Èmi fúnra ra mi mo sì máa ń fẹ́ràn láti sè nítorí pé mi ò fẹ́ jẹ́ kó le tàbí kí n ra èyí tó ti gbó èyí tó sì tútù tó tútù dára dára tí ò tíì gbó púpọ̀ púpọ̀ ni mo máa ń fẹ́ràn láti máa rà àti wípé láti máa sè kí n fi kó iyán.

A! Mo ti gun alùpùpù rí. Alùpùpù èyí tí àwọn olóyìnbo ń pè ní motorcycle, èyí tí àwọn èdè wa máa ń pè ní ọ̀kadà. Òun ló jẹ́ orúkọ tó gbajúgbajà jù ní orílẹ̀èdè wa, ọ̀kadà. Mo mọ alùpùpù gùn wọ́n sì máa ń gbé mi sẹ́yìn. Alùpùpù jẹ́ ohun tó jẹ́ wípé o gbọdọ̀ ṣọ́ra gidi tí o bá ti ń wà tàbí tó bá ti n gùn nítorí pé ara ni gbogbo ara rẹ̀. Bo bá gbọ́ gbos ara rẹ ló ti dùn. Nítorí náà mo fẹ́ràn alùpùpù gidi láti máa gùn. Mo ṣì ti gùn rí ṣùgbọ́n o gbọdọ̀ máa kíyèsára kí o má ba ní ìjàmbá lórí rẹ̀.

Àwọ̀ tí mo fẹ́ràn jùlọ ní àwọ̀ aro Èyí tí àwọn olóyìnbo ń pè ní blue. Èyí jẹ́ àwọ ìfẹ́ tí ó tún mọ̀ sí ìfẹ́. Àwọ̀ blue ṣe koko nítorí wípé kò fi bẹ́ẹ̀ tàn jù, kò dẹ̀ fi bẹ́ẹ̀ kú jù. O jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa wọ̀ tàbí láti máa rà sí ara tàbí sí ilé. Èyí tí ó má a n tí mo máa ń rí dùnnú tí mo máa ń rí yọ̀ ní gbogbo ìgbà tí n bà ti rí inú mi má ń dùn sí àwọ̀ blue ni.

Mo fẹ́ràn láti máa jókòó sí apá fèrèsé ní inú ọkọ̀ òfurufú nítorí wípé a lè jẹ́ kí n máa wo oye bí ọkọ̀ náà ṣe gbéra àti àwọn tó wà ní ìsàlẹ̀ tí màá le máa yọjú nígbà tí màá sí ń lọ tàbí kí n mú fóònù ẹ̀rọ àbánisọ̀rọ̀ mi jáde láti máa ṣe fídíò láti máa wo ibẹ̀. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ ní ọwọ́ ìgbà tí máa gún ọkọ̀ bàálù tí mo wà ní ojú òfurufú. Ṣùgbọ́n tí a bá gbé mi sí apá abẹ́, kò sí wàhálà náà tí màá jókòó tí màá ṣì dé ibi tí mò ń lọ láyọ àtàlàáfíà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wà ní ẹ̀gbẹ́ fèrèsé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí nítorí pé tùràrí jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa gbọ orùn rẹ̀, ní tí mo sì ní ìgbàgbọ́ wípé ó ma lé àwọn ẹ̀mí àìrí kúrò nínú ilé tàbí ilé ìgbé. Ó jẹ́ ohun tí mo ní ìfẹ́ jù, tí mo sì máa ń fẹ́ràn láti máa fi ní òrékọ́òrè ní inú ilé mi láti lè yá ilé mi sí mímọ́, kí ó lè wà kí àwọn tí ó jẹ́ ẹ̀mí mímọ́ bí áńgẹ́lì kan lè wọ inú ilé náà. Nítorí pé àwọn áńgẹ́lì fẹ́ràn òórùn tùràrí púpọ̀ púpọ̀ jùlọ. Èyí máa ń jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí n fi ní gbogbo ìgbà tí mo sì fẹ́ràn láti máa ṣe.

Mo fẹ́ràn láti máa wọ Dàńṣíkí púpọ̀ púpọ̀ nítorí wípé ó jẹ́ aṣọ tó rẹwà, èyí ti ó sì máa ń jẹ́ kí atẹ́gùn kí ó wọ̀ mí dáradára nítorí wípé ó jẹ́ aṣọ kan tí ó jẹ́ wípé ó dà dáa dáada ní ara, tí ó sì máa ń fún ènìyàn tí ó jẹ́ wípé tó bá se wọ̀, atẹ́gùn àlàáfíà yóò máa wọ inú rẹ. Ni ọ̀pọ̀ ìgbà tí n bá wọ aṣọ yìí, màá lo fìlà ẹlẹ́tí ajá síi láti lè jẹ́ kí ó dára púpọ̀ ní ọrùn mi, èyí tó máa ń mú ogunlọ́gọ̀ ènìyàn máa sọ wípé, aṣọ yìí máa rẹwà ní ara rẹ o, wo bó ṣe bá ọ lára mu. Ó dára púpọ̀ púpọ̀ jù.

Bátìrì fóònù mi má a ń dúró ó kéré jù, yóò dúró fún odidi wákàtí mẹ́fà tí ń má tẹ́ darádará, ṣùgbọ́n tí n bá tẹ́ ó lè dúró odidi ọjọ́ méjì láì kú. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ nítorí pé ó má a ń fi mí ní ọkàn balẹ̀ tí ó sì má a ń jẹ́ kí n ṣe nǹkan tó bá wù mí lórí fóònù àti wípé kò kín jẹ́ kí n má a gbà ibi tí màá ti tìbọnákiri. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀púpọ̀ ní ara fóònù náà nítorí pé ó ní ẹ̀mí, kèrè mí kọ́.

Àwọn nǹkan tó wà nínú àpò owó, owó mi ni àwọn bí i ID card mi, èyí tí ó jẹ́ ohun tí ó máa ń fi mí mọ̀ tàbí tí mo bá dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n bá dá mi dúró wípé iṣẹ́ wo ni mò ń ṣe èyí jẹ́ àmì ìdánilójú pé iṣẹ́ báyìí báyìí ni mò ń ṣe àti àwọn owó díẹ̀ díẹ̀ pẹ̀lú káàdì ìgbowó mi èyí tí àwọn olóyèbo ń pè ní ATM card. Àwọn nǹkan báyìí ló máa ń wà nínú àwọn àpò owó àti owó fúnra rẹ̀ náà ló máa ń wà nínú rẹ̀ èyí tí a lè ṣe gbé fún mi. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi fóònù mi náà sínú rẹ̀ ṣùgbọ́n mi i fẹ́ràn láti fi fóònù sínú rẹ̀ ní gbogbo ìgbà.

Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. À, ìgbésí ayé, iṣẹ́ gan ni yóò ni ó juwe bí ìgbésí ayé ènìyàn yóò ṣe rí. Nítorí náà iṣẹ́ jẹ́ ohun tí mo mú ní ọ̀kúkúndùn. Èyí tó jẹ́ wípé ọ̀hun ni yóò túmọ̀ ìgbésí ayé ènìyàn bí ó ṣe rí. Fun idi èyí iṣẹ́ ni èmi mú ní ọ̀kúkúndùn ìgbésí ayé yẹn díẹ̀ ni. Nítorí wípé láti lè ṣe ìgbésí ayé rẹ, o nílò láti ṣe iṣẹ́ kárakára kí o sì gba owó tí ó dára nínú iṣẹ́ náà. Èyí ló lè mú ìgbésí ayé ènìyàn dúró kó sì gúnrégé.

Ráráo, mi ò kí n kọ ìròyìn níbi iṣẹ́ o, ṣùgbọ́n bí mo ṣe máa ń sọ̀rọ̀, ó máa ń jọ̀tí oníròyìn. Ó jẹ́ iṣẹ́ kan náà tí mò lè ṣe nítorí pé mo fẹ́ràn rẹ̀ nítorí wípé ohun tó dára ni láti máa kọ ìròyìn. Ṣùgbọ́n iṣẹ́ mi kò sí ní ọ̀nà rẹ̀. Ṣùgbọ́n tí àkókò bá wà, bóyá tó bá di ọjọ́ iwájú mo sì le máa kọ ìròyìn tàbí kí n má ṣe iṣẹ́ tí ó jọ mọ́ ìròyìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún, fún ìlera nítorí wípé oúnjẹ tó lérò fún ìlera ni ó dára jù fún ara. Èyí kí ni àǹfààní tí èèyàn jẹ oúnjẹ tí ó lérò fún ara. Oúnjẹ dára púpọ̀ púpọ̀. Àwọn oúnjẹ tó lérò fún ìlera àwọn bí èso tàbí bí àwọn oúnjẹ tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ vitamin nínú. Èyí jẹ́ ohun tí ó máa ń ran ara lọ́wọ́ tí ó sì jẹ́ wípé ní ọ̀pọ̀ ọ̀gbà kì í jẹ́ kí èniyan kí ó dùbúlẹ̀ àìsàn tí ó dé è jẹ́ wípé a máa dènà láti máa lọ sí hósípítù tàbí máa lo oríṣìíríṣìí òògùn. Èyí ni oúnjẹ tí ó dára jù láti máa jẹ.

Mo máa ń mura sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi nítorí wipé miii fẹ́ràn láti jà wọ́n kùlẹ̀. Tí a bá sọ wí pé àkókò báyìí ni ka pàdé níbi báyìí, mo máa fẹ́ràn láti débẹ̀ ṣáájú wọn nítorí pé ìdí iṣẹ́ ẹni láti mọni lọlẹ̀ àti wí pé ogún lọ́gọ̀ ènìyàn ni ó ṣẹrú iṣẹ́ tí mò ń ṣe, ṣùgbọ́n tí wọ́n ò rí àǹfààní láti pé kí oníbàárà náà kí ó pè wọ́n. So nípa èyí, ó máa ń jẹ́ kí n fi àkítì yan tàbí agbára sí láti lè bá wọ́n pàdé láti lè sọ ọ̀rọ̀ ìbárà tàbí ìnádúrà. Èyí jẹ́ ohun tí máa ń gbára dígidí fún láti ṣe nítorí pé miiì fẹ́ jà wọ́n kùlẹ̀.

Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidigidi nítorí wípé ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn tí ó sì máa ń fi orí mi wú. Ọ̀pọ̀ ọgbà ni máa ń lọ wo àwọn tó ń gba ní orílẹ̀èdè mìíràn wọ́n bá ṣe ń gbá tàbí tí wọ́n ṣe ń ṣe. Èyí máa ń fún mi ní àǹfààní láti ríi wípé kí èmi náà kí ó lè dánwò kí n lè ṣe náà nígbà tí màá ń ṣe eré ìdárayá yìí tàbí tí màá ń gbá bọ́ọ̀lù láti lè ṣe irú ohun tí wọ́n ṣe. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn síi tí ó jẹ́ jẹ́ wípé àwọn àríkọ́ṣe mi ni bí Messi, àwọn Ronaldo tí wọ́n ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí mú ohun tí ó máa ń fi orí mi wú ní gbogbo ìgbà tí màá ti ń wò wọ́n bí wọ́n ṣe ń gbá tí ó sì máa n jẹ́ kí èmi náà ṣe irú nǹkan tí wọ́n ń ṣe.

Mo fẹ́ran àkókò òwúrọ̀ nínú ọjọ́ nítorí wípé, ẹ́ẹ̀, àkókò òwúrọ̀ jẹ́ okun fún agbára àti okun. Nígbà tí èeyàn bá ṣèjí, ìgbà náà ni mo fẹ́ran jù láti má a ṣe. Tó bá ti n di bí ọwọ́ ọ̀sán, oòrùn á ti mú ẹ̀jẹ̀ á ti yọ. Agbára kò ní le sí bí ó ti yẹ tàbí bí ó ti pọ̀ tó. Èyí máa ń jẹ́ kí n fẹ́ran àkókò òwúrọ̀ jùlọ nítorí wípé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre. Èyí tí ó jẹ́ bí òwe Yorùbá.

Mo sì rin ìrìn àjò fún isẹ́ ni àná òde yìí, nítorí wípé isẹ́ tí mò ń ṣe ó nílò kí a máa rin ìrìn àjò láti ma ṣe láti ìlú kan sí ìlú mìíràn. Fún ìdí èyí, mo máa ń rin ìrìn àjò dáradára, mo sì máa ń rin ìrìn àjò púpọ̀púpọ̀ láti lọ ṣiṣẹ́. Èyí jẹ́ ohun tí ò fi bẹ́ẹ̀ rọrùn ṣùgbọ́n kí ni ọkùnrin yóò ṣe? Ó ní ó jẹ́ kí n tẹpá mọ́ kí n máa ṣe. Èyí tí ó jẹ́ wípé ó dẹ̀ ti mọ̀ mi lára. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé ṣe ni ara máa rọ mí nínú ọkọ̀ tí mo bá wọ̀ tàbí tí mo bá lọ, ṣùgbọ́n ó ti wá mọ́ra nítorí wípé ìdí iṣẹ́ ni láti mọ̀ ni ní ọ̀lẹ.

Mo fẹ́ràn láti má a gbọ́ orin jùjú, àwọn bí i orin Ebenezer Obey, àwọn bí i orin Sunny Adé. Mo tún si fẹ́ràn láti má a gbọ́ hip hopu èyí tí àwọn olóyinbo, àwọn eré orin tàka súfe, èyí tí àwọn òní òyìnbó ń pè ní hip hopu. Mo fẹ́ràn láti má a gbọ́ àwọn bí i Wizkid. Mo n gbọ́, mo má a ń gbọ́ gidi gan nítorí wípé ó má a ń ṣi mi létí, ó sì má a ń mú àwọn ìdùnnú kankan wá tí ó dára ní àsìkò tí mo bá nílò rẹ̀. Èyí jẹ́ ohun tó jẹ́ kí n maa gbọ́ orin nítorí wípé a lè tu ọkàn mi lára, a sì lè mú mi lára yá.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi mọ́ iṣẹ́ mi ni pé àwọn ìmọ̀ bí i orí fóònù aláyé ayélujára, àwọn bí i àwọn ìmọ̀ AI, àwọn bí i ìmọ̀ crypto nítorí pé ayé ti di aye ọ̀làjú. Orí fóònù sì ni àwọn ènìyàn tí ń pa owó wọlé. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn síi láti mọ̀ àti látu ti dàgbà síi nínú rẹ̀. Ó ti jẹ́ ìrìnàjò tí mo ti bẹ̀rẹ̀ díẹ̀, ṣùgbọ́n mo tún ń fẹ́ ìmọ̀ kún ìmọ̀ láti, láti dàgbà síi àti láti gbé lọ sí ìpele tí ó tún ga sí. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ láti ṣe nítorí pé èmi jẹ́ èèyàn kan tí ó jẹ́ pé bí ayé bá ṣe ń yí, mo fẹ́ràn láti máa bá wọn yí. Kí n de máa ṣe kí ni, kí n de máa pa owó wọlé èyí tó ṣe kókó. Nítorí wípé owó náà ni kókó, èyí tí oníkálukú ń wá ṣùgbọ́n àti ee wa ju ra lo ní. So fún ìdí èyí crypto tàbí ìmọ̀ AI ó jẹ́ nǹkan tí mo fẹ́ mọ̀ síi àti tí mo fẹ́ jẹ́ pé kí n di àgbà nínú rẹ̀.

Mo fẹ́ràn orin kíkọ gan. Mo fẹ́ràn orin kíkọ gan ni nítorí wípé ó máa ń gbé mi fò, ó sì máa ń gbé mi sáré nítorí pé orin jẹ́ ohun tó jẹ́ wípé ó máa ń mú ọkàn, ó máa ń mú ọkàn lára yá. Orin máa ń jẹ́ kí ọkàn kí ó jí pépé, ó sì máa ń jẹ́ kí èèyàn ní ìṣíti bo bá ṣe ń kọ, ní ìṣí tí a máa wá, ó sì jẹ́ kí eeyan máa ń gbọ́n nítorí pé ọ̀pọ̀ ọgbọ́n ló wà nínú orin kíkọ. Tí ó sì jẹ́ wípé níwòn pọ̀ ẹ̀wọ̀n ìgbà tí èèyàn bá wà nílé ni mo máa ń kọ orin. Ìgbà tí n ba wà nílé tí n ba dà wà. Oríṣiríṣi orin ni mo máa ń kọ tó jẹ́ wípé ó sì máa ń gbé mi wọnú ẹ̀mí lọ tí ó sì máa ń finú mi dùn tí ó máa ń mú orí mi wú dáradára. Orin jẹ́ ohun kan tó jẹ́ wípé bí ebi ń pa mí gan tí n bá ti bẹre orin, orin, ebi náà á lọ. Èyí tó jẹ́ wípé bí èèyàn ṣẹ̀ mí tí n bá ti lè kọ orin gbogbo oun tó ṣe fún mi ti lọ nìyẹn.

Àmọ́ má n gbọ́ podcast nítorí pé mo fẹ ìmọ̀, ni mo má n fẹ òótọ́ nítorí ẹni tí orísìírísìí ìgbà tí wọ́n má n ṣe podcast, ó má n jẹ́ kí n mọ ǹkan púpọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ àwọn tí ó jẹ́ bí òṣèré tàbí tí wọ́n jẹ́ èèyàn ńlá. Èyí má n jẹ́ kí n gbọ́ òótọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn, yàtọ̀ sí èyí tí àwọn ènìyàn ti sọ nípa wọn. Nítorí pé Yorùbá sọ wípé ẹnu oní pọ̀n la ti ń gbọ́ pọ̀n. Èyí tí ó má n jẹ́ kí n ní ìgbàgbọ́ àti àrídájú. Nítorí pé gbogbo ibi kíbí tí màá ti lè jíyàn, màá le sọ wípé Lágbájá fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ẹni tí wọ́n gbé wá sórí ètò podcast, òun ló sọ fúnra rẹ̀. Èyí jẹ́ ohun tí ó jẹ́ kí n má n gbọ́ dáradára dáradára tí gbogbo ibi tí màá ti lá ń fàní àti gbọ́. Èyí jẹ́ ohun tí ó jẹ́ pé mo má n fetíbalẹ̀ láti gbọ́ àti láti rí ohun kan dìmú. Nítorí wípé àwọn tí ó n ṣe podcast jù náà ni wípé ìtàn ayé wọn tàbí bọ́ n ṣe bẹ̀rẹ̀ ohun kan ni wọ́n wá n sọ. Ni mọ̀ gbà tí wọ́n bá dé tí sọ yìí, màá rí bí méjì tàbí mẹ́ta dìmú nínú ọ̀rọ̀ wọn. Èyí tó sọ wọ́n di ìlú mọ̀ọ́ká lónìí tàbí olówó.

Ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Páápàá jùlọ tí n bá ti lè gbọ́ orin, ó ti, ó ti lọ. Nítorí pé àti wípé ilé onígbàgbọ́ la ti bí mi. Fún ìdí èyí, ohun tí a fi kọ́ mi ni wípé kí n má ṣe máa bínú jù tàbí máa gbé ènìyàn sínú. Fún ìdí èyí ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Àjàjà tí ẹni náà bá túńtún ti mọ ẹjọ́ rẹ̀ ni tó ti mọ̀ wípé òun ló ń jẹ̀bi. Nítorí pé Yorùbá sọ wípé ẹni tó bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò kín pẹ́ lórí ìkúnlẹ̀. Èyí máa ń jẹ́ kí inú mi rọ̀. Nítorí wípé ìdílé onígbàgbọ́ la ti bí mi. Àti wípé tí n bá tie tí gbọ́ orin, ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú ọkàn mi yá tí ó jẹ́ wípé inú mi á ti yọ. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ìdáríjì ènìyàn gẹ́gẹ́ bí a ṣe kọ́ wa ní ìdílé Kristẹni ni wípé bó bá ṣe dáríjì ènìyàn, Ọlọ́run á dáríjì ìwọ náà.

Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gé irun mi torí wípé mi ò kí ń fẹ́ràn kí irun mi kí ó fi bẹ́ẹ̀ kún rárá rárá rárá rárá àti wípé irun gígẹ̀ ó tún jẹ́ ohun tí ó máa ń mú ọ̀ ẹwà ọmọkùnrin jáde. Ó bá ti gé ẹ, ẹwà á jáde. Èyí jẹ́ kí n máa gé irun mi ní òrékọ́òrẹ́ tí mi ò tẹ̀ kí ń fún ní ààyè láti jẹ́ kó rí kò dọ̀tí tàbí láti ṣe kó rí jákújàku. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ. Ìgbà tí ó wá sí owó lọ́wọ́ mi kò kí ń wù mí rárá rárá rárá kí n má rí irun mi gẹ̀. Èyí má ń jẹ́ bí mo ṣe má ń fẹ́ láti máa gé irun mi ní òrékọòrẹ́ ní ọ̀sẹ̀ méjì méjì méjì méjì kí ó tó di wípé ó di igbó etílé.